Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Àwọn nọ́mbà fóònù ni mo máa ń fi sí orí ímélì mi. Ayé àtijọ́ ni a máa ń kọ́ fóònù nọ́mbà sílẹ̀. Ṣùgbọ́n nísìnyí, orí ímélì mi ni mo máa ń store àwọn fóònù mi si mo máa back e up sórí phone lórí ímélì.

Sọ fún wa bí o ṣe n yanjú àwọn, bí o ṣe n yanjú àwọn àwọ̀ nínú ilé. Ẹ̀ tí àwọ̀ bá wà láàárín ilé tàbí láàárín ènìyàn méjì, à ń pè àwọn méjèèjì, a bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni kéni àti ẹni kejì, a dá ẹ̀bi fún ẹlẹ́bi àti àre fún aláre.

Àlàyé fún ọmọdé bí ó ṣe le so okùn bàtà. Eh okùn bàtà kò ṣe ǹkan tí ó le tàbí tí ó lágbára bẹ́yẹ̀n. Tí a bá ti mú okùn a fi sí inú bàtà, a jẹ́ kí ọwọ́ méjèèjì kó má gùn ju ara wọn lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ okan nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀, ààyè àwọn iṣẹ́ tí ó bá le díẹ̀, àwọn iṣẹ́ tó bá le díẹ̀ ni a máa kọ́kọ́ ṣe. A fi àwọn tí kò le sílẹ̀. Torí pé tí a bá parí àwọn tí ó bá le tán, á ṣẹ́ wá kọjú sí àwọn tí kò le rárá.

Báwo ni ìgbé ayé ṣe yípadà nígbà tí ènìyàn bá kó lọ sí ìlú ńlá? À, ìyípadà ńlá gidi ni, o dábi pé ki eeyan kúrò nínú òkùnkùn bọ́ sí inú ìmọ́lẹ̀. Tí ènìyàn bá lọ sí ìlú ńlá, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà ní ìlú ńlá tó jẹ́ pé kò sí ní ìlú kékeré.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹ̀, ọwọ́ àwọn ẹlẹ́gbẹ̀ mi ni mò ń gbà, máa ń gbà àti àwọn tí ó bá kere sí mi. Mi ò kí ń gba ọwọ́ àgbàlagbà, à fi àgbàlagbà tí ó bá kọ́kọ́ ná ọwọ́ jáde sí mi ni mo máa ń gba ọwọ́ lọ́wọ́ wọn.

Báwo ni àwọn ọ̀dọ́mọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀ àti pé báwo nisini wọ́n ṣe ń ṣeré nísinsìnyí? Ẹ̀ kò sí yàtọ̀ nínú eré tí àwọn ọmọdé àti àgbàlagbà àti àwọn ọmọdé ṣe àti bí àwọn ọmọdé ń ṣeré ṣeré nísinsìnyí. Ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wá níbẹ̀ ni pé nígbà àtijọ́ àwọn ọmọdé máa ń fi iyẹ̀pẹ tàbí àwọn agolo ṣeré ṣùgbọ́n nísìí kọ̀m̀pútà game ni àwọn ọmọdé máa ń fi ṣeré lórí fóònù.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà pẹ̀lú àgbara Ọlọ́run. Mi ò kí ń rìn ní ìbẹ̀rù, rárá, àti rárá ni. Àlàáfíà ni mo ma n rin ni àárọ̀ àti ni osan àti ni alẹ́. Gbogbo ìgbà ni mo máa ń rìn ní àlàáfíà.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìre ìdárayá ní ilé ọ̀dọ̀ mi. Mo de máa ń dá ara yá pẹ̀lú àwọn ọmọ. Màá ṣe ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ pàápàá jùlọ.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́. Mo máa ń pa wọ́n mọ́ nínú ilé, bẹ́ẹ̀ ni mò dè máa n fi wọ́n sí orí cloud. Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáradára ni. Mi ò kí ń fi àwọn fáìlì mi ṣeré rárá, tó ti pé wọ́n wà feri important fún mi.

Báwo ni o ṣe ń ṣe ètò ìnáwó rẹ? Ehn, mo máa ń dá owó mi sí ọ̀nà mẹ́ta tàbí ọ̀nà mẹ́rin. Màá fi idakan máa wọ ọkọ̀, ìdákẹ́jì màá fi ra oúnjẹ sílé, màá tọ́jú ìdákẹ́ta sibìkan, ìdákẹ́rìn torí ìdágiri.

Sọ fún wa nípa ìgbà tí o yí èrò rẹ padà. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń yí èrò mi padà. Tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí mo bá dẹ̀rí pé ọ̀kàn tí mo fẹ́ ṣe pé kò ní ṣe dáradára, màá yí èrò mi padà ní èrò ìkanna. Àná, àná yìí mo sì yí èrò mi padà lórí ibi tí mò ń kó àwọn nǹkan sí. Mo rí i pé ààyè ò fi bẹ́ẹ̀ sí níbẹ̀ mọ́. Mo yí èrò mi padà, ṣì kó àwọn nǹkan yẹn kúrò bẹ̀.

Ṣé o fẹ́ran lo sí etí òkun? Tàbí ṣe o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun rara àti rara, nítorí pé, lọ sí etí òkun, o máa ń kó owó lọ.

Sọ fún wa nípa rírìn ni àṣálẹ́. Ẹ̀, mi ò kí ń ṣe ẹnì tó máa ń rìn ní àṣálẹ́. Gbogbo ìgbà tí mo bá ń rìn, ọ̀sán ni mo fi máa ń rìn àti ní ìrọ̀lẹ́. Mi ò kí ń máa ń rìn ní àṣálẹ́ rárá, àti rárá ni.

Ṣàlàyé bí ènìyàn ṣe ń forúkọ sílẹ̀ ní ibi tí ó mọ̀. Ìforúkọ ṣe pàtàkì, ìforúkọ sílẹ̀ ṣe pàtàkì pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn ìjọba tàbí ní ilé ìwòsàn tàbí ní ilé ìfọwọ́pamoṣí. Tí ó bá di ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìka ènìyàn, èèyàn máa lọ fi orúkọ sílẹ̀.

Sọ fún wa ibi tí o ti gbọ́ ìròyìn ojú ọjọ́. Inú amóhùnmáwòrán eré tẹlifísàn ni a ti máa ń gbọ́ ìròyìn ojú ọjọ́. Ni tó bá ti di lẹ́yìn ìròyìn tí wọ́n bá ti ka ìròyìn tán, wọn a wáa sọ̀rọ̀ nípa ojú ọjọ́.

Ibo ni o fẹ lo si ni ìsinmi. Emi o ní èrò láti lọ sí ibi kan kan fún ìsinmi nísinsìnyí ni oluso. Boya ní ọjọ́ iwájú, màá lero láti lọ ṣe ìsinmi ní ibì kan, ṣùgbọ́n nísinsìnyí mi ò ní èrò fún ìsinmi rara.

Sọ fún wa nípa títà ohun lórí ẹ̀rọ ayélujára. É mi ò ti ta ǹkan kan lórí ẹ̀rọ ayélujára rí. Mi ò tẹ̀ní èrò kankan láti ta ohun kankan lórí ẹ̀rọ ayélujára ni báìbàì.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? A ní àṣà kan kan nínú ẹbí wa tí a máa ń ṣe rárá àti rárá. A ò kì n ṣe ìpéjọpọ̀ kankan, tàbí àṣà kan, tàbí oun kankan tí o máa gbani lọ́wọ́ lọ rárá.

Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wá. Abúlé tí a ti wá jẹ́ ibi tí a ń pè ní Ìgbọ́kọ̀dà àbí Ẹ̀rẹ́kẹ́ ní Ondo State. Ibẹ̀ ni a gbé ti tan wá.

Sọ fún wa nípa kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀m̀pútà. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà lórí fóònù àti kọ̀m̀pútà. Ayé òde oni ó gbà kí ènìyàn kọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí fóònù tàbí lórí kọmputa. È máa ń kọ bí a tí ń ṣe, ẹ́, àmàlà tàbí bí a ṣe ń sin ẹran tàbí adìẹ lórí fóònù.

Ṣé o ti lu etí rí? Rárá mi ò tí lu etí rí. Etí ọ̀tún tàbí etí tí òsì, mi ò tí lu etí rí. Mi ò dẹ̀ ní èrò láti lu etí rárá àti rárá ni.

Ohun tí o máa ń rà iye rẹ̀ mélòó tẹ́lẹ̀ mélòó sì ni nísinsìnyí? Ẹ́hn, bíi epo tí a máa ń rà tí a máa ń da sínú ọkọ̀ tàbí sí inú gẹnẹrétọ̀r. Èyí tí mò ń rà ní two thousand naira tẹ́lẹ̀ ò tí ì di ten thousand naira nísinsìnyí.

Ère wo ni ẹ ń ṣe, ère wo ni ẹ ń ṣe nígbà èwe? A máa ń ṣe ere ká máa ṣápamọ́ kí àlọ́ máa wà ara wa, tàbí kí a máa pa àlọ́, tàbí kí a máa fi àwọn òkúta ṣeré, tàbí ìdérí ọtí kí a fi máa ṣeré. A máa n fi ideri battery àti orí biro náà fi ṣeré.

Àkókò wo ni ọ́fíìsì rẹ n ṣí? Kò sí ìgbà kan tàbí àkókò kan tí ọ́fíìsì mi ò le ṣe tí mi ò le ṣe iṣẹ́. Ẹ̀, gbogbo ìgbà tí ẹni tí mo bá fẹ́ bá ṣiṣẹ́ bá ti fi ààyè sílẹ̀ ni a lè ṣe iṣẹ́ ṣùgbọ́n àwọn ibi tí a ti máa ń ṣiṣẹ́ ago mẹ́jọ ni wọ́n máa ń ṣí.

Kí ni o máa ń wà ní inú òṣìṣẹ́ titun? Ìwà ìrẹ̀lẹ̀, ìwà tutu àti òtítọ́. Ohun ni a máa ń wà nínú òṣìṣẹ́ tuntun tí a bá ṣẹ̀ gba sí ẹnu iṣẹ́ tó dẹ̀ jẹ́ ẹni tí ó kì í jàle.

Sọ fún wa nípa títa ohun ní ojú ọ̀nà. Mi ò kí ń ta ohunkóhun ní ojú ọ̀nà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ta oríṣiríṣi nǹkan ní ojú ọ̀nà bíi aṣọ, bíi bàtà, bíi òunje.

Sọ fún wa bí àkókò òjò ṣe nípa lórí ọjọ́ yín. Àkókò òjò ṣe pàtàkì fún èmi fún ara mi. Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń gbin ǹkan, tí òjò bá dẹ́ nrọ ó máa ń ran àwọn ǹkan tí mò ń gbin lọ́wọ́.

Kí ni o máa ń kọ́ bí owó kò bá jẹ́ ìṣòro? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń kọ́ tí kò mú owó dání. Bi, bi won se n se búrẹ́dì tàbí cake, ma ko won lórí interneti lórí phone.

Ṣàlàyé bí o ṣe ń tún ohun tí o máa ń bàjẹ́ ṣe. Ehn, àwọn kan wà tí oje pé tí wọ́n bá bàjẹ́ èmi ni mo máa ń tún wọn ṣe fún rara mi nítorí pé mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan kan ṣe ṣùgbọ́n èyí tí ó bá yíwọ́ tó díjú, mo máa ń gbe lọ fún àwọn tí ó bá máa ń tún ṣe kí wọ́n tún ṣe.

Báwo ni o ṣe ń simi lẹ́yìn ọjọ́ tí ó rẹ̀ ọ? Ẹ̀h ko, mi ò ní ìgbà kan tí mo lè fi sọ pé ó rẹ̀ mí nítorí pé mo ní ọjọ́ kan tí mo yà sọ́tọ̀ tí mo fi máa ń simi. Tí n bá dé ní àìsàn màléríà, tí n bá ti lo àwọn òògùn mi tán, máa simi fún ọjọ́ kan tàbí ọjọ́ méjì.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? A, mi ò tí e rántí ìgbà tí mo kẹ́yìn lọ wí dókítà. A ti lé ní bí ogún ọdún sẹ́yìn tí mo ti lọ rí dókítà fún ìyewó.

Báwo ni o ṣe ń san owó pẹ̀lú fóònù? Ẹ̀ẹ̀, ó ní àwọn ápp kan tó wà lórí fóònù mi tí mo fi máa ń san owó fún àwọn ènìyàn tí mo bá ra nǹkan lọ́wọ́ wọn. Ẹ̀ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ báǹk ápp ló wà lórí fóònù mi tí mo fi máa ń san owó.

Sọ fún wa nípa alùpùpù tí o gbé ènìyàn. Ẹ̀, mi ò wọ alùpùpù rí torí idi ẹ̀yìí mi ò ní alàyé kan pàtó tí mo lè ṣe lórí alùpùpù nítorí pé nǹkan tí ènìyàn o bá wọ̀ rí eeyan o lè ṣe alàyé rẹ̀.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ee ti owó bá wà lọ́wọ́ mi ni mo máa ń ran ìdílé lọ́wọ́. Bí kò bá dé sí owó lọ́wọ́ mi, mi ò ní ran ẹnikán lọ́wọ́. Mi ò ní ọ̀sẹ̀ kan, tàbí oṣù kan, tàbí ọdún kan tí mo fi máa ra ènìyàn kan lọ́wọ́ bí i ìgbà kan tí mo yà sọ́tọ̀ tí mo fi máa ń rán ènìyàn lọ́wọ́. Tí owó bá ti wà lọ́wọ́ mi, tí ààyè bá dé wá, mà á ran ènìyàn lọ́wọ́.

Sọ fún wa nípa ṣíṣe ṣọ́ọ̀bù kékeré ehn, mo ní ìró àbí ìpinnu láti ṣe ṣọ́ọ̀bù kékeré kan láìpẹ́ ṣùgbọ́n kò ì tíì sí owó tó pọ̀ bẹ́yẹn lọ́wọ́ mi láti ṣe nǹkan yìí. Mo ń bẹ Ọlọ́run kí ó fún mi ní owó kí n lè ṣe ṣọ́ọ̀bù náà.

Lérò rẹ, báwo ni àwọn ìkànnì ìbára ẹni sọ̀rọ̀ ṣe rí? Ìkànnì ìbára ẹni sọ̀rọ̀. O dára ki ama ba ẹni sọ̀rọ̀ ni àdúgbò, ni bi iṣẹ́, o ó máa ń fa ènìyàn mọ́ra, ó dà máa ń jẹ́ kí ìrànlọ́wọ́ tètè yá.

Lérò rẹ báwo ni sísùn ní kùtùkùtù ṣe rí? Ẹ̀ẹ́ sísùn ní kùtùkùtù òwúrọ̀ kò dára rárá àti rara ní, nítorí pé alẹ́ ni ó yẹ kí ènìyàn máa sùn. Tí o bá dẹ̀ ti di ní kùtùkùtù òwúrọ̀ kí o jí kí o lọ sí ibi iṣẹ́ rẹ.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù àpọ̀. Èmi ò kúndùn kí a máa wo bọ́ọ̀lù. Mi ò kí ń ṣe ẹni tí ó fẹ́ràn kí a máa wo bọ́ọ̀lù rárá àti rárá ni nítorí náà mi ò kí ń wo bọ́ọ̀lù.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

Sọ fún wa nípa rírí rírìn ẹsẹ̀ ní agbègbè rẹ. Ẹ̀ rírìn ẹsẹ̀ ní agbègbè mi kò fi bẹ́ẹ̀ pọ̀ nítorí pé àdúgbò tí mò ń gbé, àwọn ènìyàn ò fi bẹ́ẹ̀ pọ̀ ní àdúgbò yìí. Nítorí bé ìrìn ẹsẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ ní àdúgbò.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Mi ò kí ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi. Ibi iṣẹ́ mi ò jọmọ́ kí a máa wọ aṣọ àkayòrí ní nu ẹnu iṣẹ́ rara àti ara, nítorí náà mi ò kí ń wọ.

Ipò àti ìgbà wo ni a ti ní ìdákẹ́jẹ́jù? Eh, inú yàrá ni a ti máa ń ní ìdákẹ́jẹ́jù. Ni alẹ́ pátápátá tí ilẹ̀ bá ti ṣu tán. Inú yàará ni a ti máa ń ní ìdákẹ́jẹ́jù.

Ṣàlàyé ìrìnàjò gígùn nínú ọkọ̀? Ehn, mo ti rìn ìrìnàjò lọ sí ìlú mìíràn tí a ń pè ní Ghana. Ìrìnàjò yìí gùn díẹ̀, pàápàá jùlọ mo wọ ọkọ̀ ojú omi lọ láti Nigeria lọ sí Lakue.

Oṣù wo ni a bí ọ? Inú ọ̀su kẹta nínú ọdún ni a bí mi. Oṣù kẹta tó jẹ́ oṣù March òun ni a bí mi. Ọmọ oṣù kẹta ni mí.